Gẹ́gẹ́ bí a ti wí, à, gẹ́gẹ́ bí ẹ́yin na tí ti bèèrè pé kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó. Owó náà lè wà nínú àpò owó ṣùgbọ́n kì í ṣe owó tó jẹ́ owó jaburata tó pọ́ ìletí tó wúwo lọ́wọ́. À, owó díẹ̀ náà ló wà níbẹ̀ ṣùgbọ́n láìpẹ́ liá jìnnà owó tó ṣe jaburata yóò mọ̀ ọ́n wọ inú àpò tèmi náà pẹ̀lú ògo Ọlọ́run. À, mi n fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa kó owó gan sínú àpò, à, owó mi. Mò, mo sì lè rí, mo fẹ́ràn láti lò bí irú owó tí wọ́n máa ń pè ní wọ́lẹ̀tì, à, ofẹ́fàrájọ purse tí àwọn obìnrin máa ń lò díẹ̀ díẹ̀ báyìí. Ṣùgbọ́n ohun tó fa tí mo tiẹ̀ fi máa lo wọ́lẹ̀tì mo ni wípé ẹrù tó bá sọnù máa ń bá mi nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe pàtàkì ni mo máa ń kó sínú ẹ̀. À, bí àpẹẹrẹ bí àwọn ID card bí, bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹjẹ́ kan tó ṣe pé tí wọ́lẹ̀tì bá sọnù, à, àwọn nǹkan tó máa ń sọnù pẹ̀lú rẹ̀ pọ̀. Èyí ló fa tí ẹ̀mi kì í fi bẹ́ẹ̀ lò mọ́ bí i tìgbà kan. Ṣùgbọ́n ó rọrùn láti kó owó sí, láti fi sí inú àpò àti pé ó máa ń jẹ́ kí èèyàn tó bi níwájú àwọn èèyàn pé àyè tó ń lo wọ́lẹ̀tì o. Ẹni kan tó, tó ní, à, kí nìní, tó ní orúkọ kan tó sì jẹ́ pé ó ní ìgboyà díẹ̀ ju àwọn èèyàn tó kù lọ. Ṣùgbọ́n èmi máa ń lo wọ́lẹ̀tì tí ó bá sọnù, kò bá ń ńlá ni. Ṣùgbọ́n ẹni tí ó bá ń lo àpò kò lè máa kó àwọn nǹkan ìbí ID card nǹkan kan kí í jáde nítorí pé kò sí ohun tí èyán fẹ́ fi se ní ọ̀pọ̀ ìgbà. Ó kan ń sábà máa ń wà nínú wọ́lẹ̀tì nítorí fún ìtọ́jú tó dáa náà ni. À, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo ti ṣe lórí ẹ̀ ṣá. Ẹ̀, ìdí nǹkan mi tí mo fẹ́ sọ lórí rẹ̀ ni wípé fún àpẹrẹ ní ìsìn tí màá ń, bó yá múfẹ́ torí mo máa ń, mò ń bá ilé iṣẹ́ búrẹ́dì kan ṣe pé kí n bá àwọn èèyàn, mò ń fún àwọn èèyàn ní ọjà, ìyẹn ọjà búrẹ́dì tí mò ń tà fún àwọn èèyàn tí mò ti ń ṣe kín ní, tí mò fi ń ṣe iṣẹ́. Eléyìí ló fàá tó ṣe jẹ́ wípé, à, mò fẹ́ràn láti máa lò bí i nǹkan tí à ń pè ní báàgì. Àwọn báàgì ni mo sábà máa ń kó owó ọjà mi sí. Kì í ṣe pé tí mo bá ti ta ọjà díẹ̀, màá kó owó sínú ẹ̀ láti máa lò. À, ṣùgbọ́n, à, tí màá ní pé n lo àpò, ọ̀pọ̀ ìgbà tí mo ti lo àpò náà rí o tó jẹ́ pé tí màá fi kiri lọ, tí màá ti máa kó àwọn owó tí màá pa sínú àpò. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà owó mi ò kí n pé òwó lè sọnù tàbí kì í sá máa wá owó. Eléyìí ló fàá tí mo fi ń lo, à, báàgì lọ́kàn ọ̀ǹjọ̀ kan tó sì jẹ́ pé látìgbà tí mò ti ń lo báàgì mi ò ríi, ríi, ní ìṣe bẹ́ẹ̀ sapàṣẹ àbí pàdé pẹ́ bí bóyá owó pẹ́ àbí nǹkan kan ṣẹlẹ̀. À, èyí ló ṣe pàtàkì yẹ́ pé mò fi, mò fi gbá kámú lórí kí màá lo, à, báàgì. À, ṣùgbọ́n àwọn ohun mìíràn tó sábà máa ń ṣẹlẹ̀ lórí, à, kí nìyí ni wípé tí n bá, tí mò ń kó owó sínú àpò, ìgbà míwà tọ̀ sì jẹ́ mó máa ń gbàgbé tó ṣe pé àpò tí mò máa ń kó owó sí, à, àpò náà ti lè ya tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mò, tí mò ti gbàgbé. Màá mọ̀ ọ́n but, mò gbàgbé àpò náà ti ya. Eléyìí tí ó máa ṣokùnfà kí owó sọnù. Èyí ló fàá tí ó jẹ́ pé ì máa ń kó owó sí àpò gan ke ṣe ǹkan tí mo sábà máa ń ṣe mọ́ ní àsìkò yìí. Pàápàá ju lọ akulẹ̀ tí wọ́n ní owó ìyẹn, ẹ̀ owó níná ní lọ́wọ́. Mò, mò prefer kí owó yìí kó wà nínú, à, àkáùntì mi. Ìyẹn báńkì àkáùntì ilé ìfowópamọ́ mi tí màá ń fowó pamọ́, ṣé kó wà níbẹ̀. Ní ìgbà kú ìgbà tí màá fẹ́ wá ra nǹkan bóyá mo le lọ síbi tí mo ti lè gbà kí n, kí n ta rẹ̀ sí wọn, kí n send owó tí mo bá fẹ́ gbà sí wọn kí n gbà tàbí kí n kulẹ̀ send ẹ̀ sí ẹni tí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀. Nítorí gbogbo ibi tí wọn ti ń tajàrájà ní ìsìn ọ̀pọ̀ inú ọ̀pọ̀ ìgbà, púpọ̀ nínú àwọn, àwọn olùtajà ní òde òní ni wọ́n ń gba ìyẹn transfer láti ilé ìsì, ilé ìfowópamọ́ kan sí òmíràn tó jẹ́ pé nkanki kan tí bá fẹ́ rà tí wọn bá tí ṣe gbá pọ̀, wọn á gbà mí láye àti àǹfààní láti ṣe kín ní láti fi ṣẹwọ́ sí wọn ní inú, à, inú, ẹ̀, inú ibi tí wọn, inú ilé ìfowópamọ́ wọn, ìyẹn báńkì ilé tí wọn ń lò tí màá sì send ẹ̀ sí wọn táwọn náà sì kín ní tí wọn wùwọ̀ tán wípé ó ti wọlé lóòótọ́ kí n tó lè máa lọ. Eléyìí jẹ́ kí ìmúra ra nǹkan àti ìmúra ta nǹkan rọrùn gan, ó sì jẹ́ kí kín ní kí ààyè wà lọ́pọ̀lọpọ̀ láti fi ṣe oríṣiríṣi, à, nǹkan tí à ń pè ní transaction nítorí pé gbogbo àwọn kín ní gan lóòótọ́ àwọn báńkì ní ìsìn ó ti ń di pé wọ́n ti ń bèèrè fún oríṣiríṣi àwọn charges ọlọ́kàn ọ̀ǹjọ̀ kan pé iye báyìí lórí, lórí transaction kan òun ni wọ́n ó yo. Ṣùgbọ́n tòun tí bẹ́ẹ̀ náà ó ṣe rọrùn ju kí èèyàn máa kó owó sí àpò kó owó sára lọ, nǹ, mi nfi taratara ní ìfẹ́ rẹ̀. Fún ilé ìyà àwọn nǹkan tó máa ń wà nínú àpò owó mi kò sì sábà ṣe ǹkan bẹ́ẹ̀ àṣà àyàfi, à, fóònù mi nìkan.

Ah, ṣe mo fẹ́ràn jíjó? Tí ó bá ṣe pé jíjó kí èèyàn máa jó, àá, rárá. Àti pé, irọ́. Mo fẹ́ràn láti máa jó, bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn láti máa jó. Kódà gan-an, lóòótọ́ kí í ṣe kí mo mọ jó jó bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mo ṣe lè gbìyànjú, mo sì máa ń-- kódà gan-an mo sì máa ń jó dáadáa táwọn èèyàn máa ń rí mi jó, pé jó jó, ìjọ aláwàdà kì í ṣe pé jó táwọn tó lọ ń kọ jó. Mo fẹ́ràn jíjó ṣùgbọ́n ohun tó fà á tí í ṣe pé èmi fi bẹ́ẹ̀ mi, lórí bí òde kí n máa jó tàbí kí n, tàbí kí n kọ ṣe nǹkan kan sì nípa rí pé bí àpẹ̀ ní wọ́n á fẹ́ ṣe ìyànwó aá máa jó tàbí àwọn ǹkan bí ẹni lè ṣe. Ìdí tó fi ṣe pàtàkì bẹ́ẹ̀, tó fi jẹ́ pé ó rí báyìí ni pé aláwọ̀ kan Mùsùlùmí ni mí, aà, bẹ́ẹ̀ sì kẹ́dẹ̀ rí pé ìbá jẹ́ Mùsùlùmí, orin gbígbọ́, orin jíjó, orin kíkọ, ẹ̀yin á máa sá fún. Nítorí pé olóde sì òfin ẹ̀sìn Islam táa ṣe. Ah, ṣùgbọ́n mo lè sọ pé mo lẹ́bùn àti mo jó torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ní ó máa ń ṣe pé kó máa ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yàn lẹ́rìn-ín pé, àá, kí n mo ṣe ń jó yìí, àti bí obìnrin ṣe ń jó ni àti bó ọkùnrin ṣe ń jó ni, mo máa wọ́n jó ìjó. Àti-- ṣùgbọ́n ní gbogbo, ní ọ̀pọ̀ ìgbà àwàdà ni mo ti máa-- àwàdà ni mo fi máa ń ṣe. Lóòótọ́ Ọlọ́run táwọn ṣe ń ò máa wàdà ṣùgbọ́n kò lè ṣe kílá kí n máa ń jó mo fi ń, mò ń pe àwọn ẹ̀yàn síbẹ̀ kí wa máa ṣe. Ìpèyi nye ye wá. A fún ìdí èyí, àwọn ohun tí ó fi-- nítorí pé ìgbà kan wá tẹ́lẹ̀ kí n fi máa ń ṣe agídí díẹ̀díẹ̀ pé, ah, ṣé bí jó ni nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo rí àwọn nǹkan mo padà mọ̀ pé a kí nìyí ìkó, ó burú jáì, ó sì kú díẹ̀ ká tó òfin dá kí ọmọ Mùsùlùmí máa ṣe rárá rárá. Ohun àkọ́kọ́ tí ó wà lọ́ bẹ náà ni wípé ká bá ń sọ̀rọ̀ ń pa àwọn àlujonu náà tí Ọlọ́run dá. Nítorí pé, ah, àwọn náà ń gbé láàárín ibi táa ń gbé. Ó sì di pé lóòótọ́ Ọlọ́run kò dá wọn ní ìdápẹ́ kí àwa àti wọ́n jọ máa ṣe. Ṣùgbọ́n láà tára pa ibi táwọn èèyàn náà ti ń wawakuwa káàkiri lánti rí rí kú rí. Túnsùn wá lálé pé àti èèyàn táa jọ̀nú, ó padà di ohun tó jọ̀ún ṣe, tó ń bá ara wọn ṣe. Túnsẹ́ pé ní àsikota wàyí àwọn èèyàn ń lo àwọn àlejò náà ní láti ṣe kí ni, láti fi jàǹbá fún àwọn èèyàn ẹgbẹ́ wọn. Àwọn ohun tó wà lọ́ bẹ ni wípé tí wọ́n bá fẹ́ fi àlejò náà ṣe jàǹbá fún ìyàn, tí wọ́n bá fi ránṣẹ́ sí ìyàn pé yá, lọ ṣe nǹkan báyìí fún ẹni kan, tó bá dé ọ̀dọ̀ ohun tọ̀ntọ̀n máa jẹ́ ẹni tó máa ń ṣe àdúrà dáadáa, tó máa ń ṣe àdúrà sí Ọlọ́run. Ó súnmọ́ kí àjọ̀nú yìí máa ráyè àti wọlé. Ṣùgbọ́n á dúró kí í ṣe pé yóò lọ. Á dúró, a máa ṣọ. Ìgbà tí ohun tọ̀ntọ̀n náà ó máa ṣe kí ni, tí ó máa ń ṣe àwọn nǹkan tó bá jẹ́ mọ́ bí ẹ̀ṣẹ̀, yóò sì wẹ̀kùn yóò sì gba bẹ̀rẹ̀ wọlé sọ́tọ̀ lára. Orin rẹ̀, torí rẹ̀ ló fà á. Torí pé orin gbígbọ́ àti orin jíjó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọlọ́run ò fẹ́. Ọlọ́run ò fàrá mọ́. Fún ìdí èyí, ah, ó wà lára ohun tó pé ó mú mi sá fún orin gbígbọ́ àti orin jíjó àti orin kíkọ. Tó fi jẹ́ wí pé ohun tí mo mọ̀ ni pé tí èèyàn bá ń ṣe àwọn nǹkan yìí, ó súnmọ́ kí àwọn nǹkan burúkú yí wọ́n lára. Ìdí eyí àwa tà sì mọ̀ pé, lójú àti lẹ́yìn ní gbogbo ibi, ní gbogbo ibikíbi, a ní ọ̀tá lo lokan ojo kan. Fún ìdí èyí, èmi ní láti kí ni, láti ṣọ́ ara rẹ̀, láti wà kí ẹ fun bí àwọn ìgbò ṣe máa ń sọ. Látí má jẹ́ kí, ah, ówo áyé bá, olúwa rẹ̀. Fún ìdí èyí, ìsọ-- èmi á sá fún orin gbígbọ́, orin jíjó àti orin kíkọ. Ó wà lára àwọn ohun tí mò ń fi ń dá ìbùbùra mi kúrò lọ́dọ̀ àwọn èèyàn burúkú tó fẹ́ ṣe nǹkan tí ó dáa fún mi. Ẹ̀leyi ló fà á torí pé èmi kì í, ẹ́, kan-an de dé mi níta wa bá kí n mò ń jó àbí mò ń kọ orin àbí mò ń jó orin tí orin bá wù mí gbọ́ àbí mo fi rí láti bí ya mo fẹ́, mò ń rí bí ó ti jẹ́ pé kí n fẹ́ fọṣọ àbí mo fẹ́ ṣe àwọn nǹkan tó fẹ́ pé bí ya yóò gba àsìkò. Ó sì lè máa mú ákokó sù mí. Ohun tí màá ṣe náà ni kí n fi, kọ́ra ní ìṣẹ́tí kí n máa, kí n máa ka tẹ́lẹ̀ ẹni tí ó ń ka kọ́ra mi. Ìgbà tí mo ṣe bẹ́ẹ̀ sì lo, mêtọ̀dì yìí, ó dé bá kan bá kan kò fi bẹ́ẹ̀ dùn. Ṣùgbọ́n nígbà tó yá ó di ohun tó mọ̀ mí lára torí pé, ah, màá gbọ́ kọ́ra ni, màá ka kọ́ra ni nígbà tí wá di ohun, ohun tí pé àwọn èèyàn tí mọ̀ mí mọ̀ káàkiri káàkiri. Ó sì jẹ́ pé oníkálùkù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn pè mí ní Himaam. Tí ọ̀pọ̀lọpọ̀ tí màá ṣe kí ni, wọ́n máa ń pè mí ní Alfa. In-in tí ṣe ìfáná ni pé wọ́n máa ń gbọ́, wọ́n sì máa ń rí nígbà tí, nígbà kú gbà tí mò ń ka kọ́ra ni tí mò ń fi ṣe ìrántí Ọlọ́run. Ah, bó ṣe rí nu ni apa abẹ̀rùn. Mo fẹ́ràn jíjó, mo fẹ́ràn láti máa jó, mò lè jó. Tí kí nìyín, ṣíṣe lórí rẹ̀, tí n bá ń ṣe lórí rẹ̀, màá mọ ijó jó gan torí mo lẹ́bùn rẹ̀. Ṣùgbọ́n mi ò lè ṣe látàrí pé ẹ̀sìn tí mọ́n ń ṣe kò ṣe kí ni, ó tako, ó sì ko ọ̀tẹ̀. Ẹ̀sìn.